Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú, èyí tí èmi fẹ́ràn láti ṣe ni àwọn iṣẹ́ tí a ń pè ní iṣẹ́ tech lédè Yorùbá. Ǹ yẹ àwọn tó ń ṣe ìmọ̀ ẹ̀rọ, tó ń ṣe ẹ̀rọ, tó ń ṣe aṣojú rẹ̀

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Bí ọdún márùn-ún márùn-ún, èmi máa ń fi nra ẹ̀rọ ayárabíàṣá tuntun, èyí tí ó ṣe pé torí pé mo jẹ́ òṣìṣẹ́ òǹkọ́wé, òǹkọ́wé ayélujára. Nítorí náà, mo nílò ẹ̀rọ tí ó dá, tí ó ayárabíàṣá tó jáfafa.

Ìgbà mélòó lo máa ń fọ eyín lójoojúmọ́? E lojoojúmọ́ lórèkórè ni mo máa ń fọ eyín mi. Tí mi ò bá tíì fọ eyín èmi kò ní lè jẹun. Ṣùgbọ́n tí mo bá ti fọ lẹ́ẹ̀kan, mo máa ń fọ̀ọ́ tí ó dàn-án tí ó sì ń mọ́, rẹ́rẹ́ rẹ́gẹ́. Ẹ̀kan lójúmọ́ lè mi máa ń fọ eyín mi.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Ẹhn, irú orin tí èmi fẹ́ràn láti máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà, ju ni orin, ẹ, orin àwọn ìwàásù. Orin yìí tí a n pè ní orin Krìstíẹ́nì kiriyó elẹ́sìn ìgbàgbọ́. Nítorí pé àwọn orin yìí lọ́múmúmú lọ́kàn dá.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Ìbéèrè yìí pamú lérè lọ́pọ̀lọpọ̀ nítorí pé èmi tí mo lè dáhùn ìbéèrè, bó ni màá ṣe le dá ìbéèrè láìmọ̀ bí a ti ń wẹ̀. Mo mọ bí a ti ń wẹ̀ o. Mo mọ bí a ti ń wẹ̀ láti ṣe ìmọ̀tótó ara. Mo sì mọ bí a ti ń wẹ̀ láti mú ara dá, pẹ́kípẹ́kí mo sì mọ bí a ṣe ń lúwẹ̀ẹ́ nínú odò náà.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Bí èmi ṣe máa ń ṣe irun mi ni èmi jẹ́ ọkùnrin. Lákọ̀ọ̀kọ́ ọkùnrin lẹ mí jẹ́. Nítorí náà, ìgbà tí mo ti lè jẹ́ ọkùnrin náà mi ò gbọdọ̀ máa ń dárùn sí tí ó wà kún tàbí kí ń máa dirun tàbí kí ń máa ko irun. Èmi máa ń fa irun mi nì tí ó mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ọmọlúàbí Yorùbá.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ ni, èmi ní káàdì iṣẹ́. Káàdì ìdánimọ̀ tí ó fi ipò mi hàn níbi iṣẹ́, tó fi ojú mi hàn, tó sì sọ nípa iṣẹ́ tí mò ń ṣe. Iṣẹ́ ìpín ìjọba ìpínlẹ̀ lé mi bá ṣiṣẹ́, wọ́n sì fún wa ní káàdì iṣẹ́, káàdì ìdánimọ̀ iṣẹ́.